Bí mo ṣe máa ń lo àwọn àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Àwọn ẹbí mi inú wọn máa ń dùn. Èmi àti wọn, àjọ máa ń ṣeré. Nígbà tí èmi àti àwọn ẹbí mi bá wà papọ̀, àjọ máa ń ṣeré, àjọ máa ń rẹ́rìn-ín, àjọ máa ń ṣe àwàdà, àjọ máa ń rántí ìgbà A máa ń fi, gbogbo àwọn ìgbà tí a fi máa ń ṣeré'pa gbogbo àwọn nǹkan tí a máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa ń tún rántí bí mo ṣe máa ń wà pẹ̀lú wọn.